Mo ní káàdì ìdánimọ̀ tí ó jẹ́ iṣẹ́ tí mo máa ń lò ní ibi iṣẹ́ mi tí wọ́n fi mọ̀ irú iṣẹ́ tí mo ń ṣe tó jẹ́ err ohun ni mo máa ń lò níbi kíbi tí mo bá lọ tí hun ó fi ṣe àmì ìdánimọ̀ pé iṣẹ́ báyì ohun ni mo ń ṣe. Mo ní káàdì iṣẹ́.

Kò sí ọjọ́ tí mi fẹ́ràn nínú gbogbo nínú ọjọ́ tó wà nínú ojúmọ́, àmọ́ mo fẹ́ràn ọjọ́ Jímọ̀ lọ́pọ̀lọpọ̀ torí a ọjọ́ yì ni a máa ń lọ sí Jímọ̀ lọ kírun Jímọ̀ tí ó sì jẹ́ ọjọ́ tí wọ́n bí mi.

Mi ò ní ọ̀rẹ́ kankan pàtó débi pé tí owo bá dàwàpò, à maa jọpín papọ̀. Àmọ́ lẹ́yìn ọkọ mi tí mo fi ṣe ọ̀rẹ́ mi àti àwọn ọmọ mi tí mo fi ṣe ọ̀rẹ́ mi, mi ní ọ̀rẹ́ korikosùn àbí ọ̀rẹ́ kankan tí owo má ń dàwà papọ̀.

Tíì ni mo fẹ́ràn jù. Ẹ̀yà tíì tí mo ti fẹ́ràn jù ni Bonvita Milo. Nítorí pé Milo ní adùn tó péye, ó sì ní mílíìkì nínú. Láì fi mílíìkì sí i, ó ṣe é mu bẹ́ẹ̀. Mo nífẹ̀ẹ́ Milo lọ́pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ tíì jù kọ́fi lọ́.

Ti inú mi bá dùn ni mo máa ń rẹ́rìn. Àbí tí àwọn ọmọ mi bá ń bára wọn ṣeré, inú mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Pé ṣe èmi náà ni Ọlọ́run ṣòore bái fún. Ṣé èmi náà tún le bímọ́ láyé? Ṣé mo le bí ọkùnrin, mo le bí obìnrin? Tàbí tí ọkọ mi bá ń kọrin, inú mi a máa dùn mí.

Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ torí tí èmi gan ba mu jígí, inu mi a dùn pé ṣé èmi ni mo lẹ́wà báyìí tí Ọlọ́run dá báyìí. Inu mi a dùn tí ojú wà níbi tí ó wà, tí imú wà níbi tí ó yẹ kó wà, tí ẹnu wà níbi tí ó wà. Ojú mi dára ó sì máa ń dùn mi nínú lọ́pọ̀lọpọ̀.

Nígbà tí mo ṣe àgùnbánirọ̀ tán ni mo lè sọ pé mo kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ àmọ́ nígbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ aládani títara mi mi ò tíì kọ́. Ìgbà tí mo ṣe àgùnbánirọ̀ tán ní ọdún 2008, ìgbà yẹn ni mo kọ́ last.